Ìbéèrè yìí ó sọ wípé, "Ṣé o fẹ́ràn yíya àwòrán?" Bẹ́ẹ̀ni, èmi jẹ́ èèyàn kan tó fẹ́ràn yíya àwòrán. Yíya àwòrán jẹ́ nǹkan tí ó túmọ̀ sí pé kí èèyàn máa ya àwòrán èèyàn. Yíya àwòrán ó ní ìwúlò fún oríṣiríṣi nǹkan. Ó lè jẹ́ bí storage fún future purposes. Ẹni tí ó máa ń ya àwòrán, ó j--, jẹ́ ǹnkan tí ó dára gan, torí ní ẹ̀yìn ọ̀la, àwòrán tí èèyàn ti ya sílẹ̀, òun ni yóò jẹ́ bí memories tí, i èèyàn ti keep sílẹ̀. So, èmi jẹ́ ẹni tí ó fẹ́ràn yíya àwòrán gan.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Ìbéèrè yìí ò sọ wípé kín ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Oúnjẹ àkàrà tí èmi fẹ́ràn jù òun ni búrẹ́dì àti àkàrà. Búrẹ́dì àti àkàrà jẹ́ oúnjẹ tí combination rẹ̀ ó dára gan. Búrẹ́dì àti àkàrà ó máa ń lọ very perfect. Èmi fẹ́ràn ki ń máa jẹ búrẹ́dì àti àkàrà ní àárọ̀ kùtùkùtù. Èmi fẹ́ràn àkàrà gan, ó sì jẹ oúnjẹ tí ó ṣe ara ní oore gidi gan.

Ìbéèrè yí, o sọ wípé, eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun náà ni football, eléyii tí àwọn Yorùbá máa ń pè ní eré àfẹsẹ̀gbá. Football ó jẹ́ eré ìdárayá tí ó wà very interesting gan. Football ó dẹ́ máa ń wáyé pẹ̀lú tíìmu méjì. Tíìmu kan kó máa ní, ní players eleven. Ohun ni ó máa n wà ní each team. Football ó jẹ́ eré ìdárayá tí ó ti wà tipẹ́ gan an àti ayé àwọn Maradona, Pele àti Ronaldo. Ohun ni wón ti ń gbá football for quite a long age. Eré ìdárayá tí èmi fẹ́ràn jù, òun náà ni football. Èmi dẹ̀ máa ń wo Premier League ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Àwọn leagues náà ó ti pọ̀ káàkakiri countries báyìí. So èmi náà laiki kí máa wátch football, àwọn Premier League yẹn.

Ìbéèrè yìí o sọ wípé, kín ni ìgbádùn rẹ? Ìgbádùn mi òun ni kí èmi máa mú beer. Èyí tí àwọn Yorùbá ń pè ní ọtí. Beer ni èmi like kí máa mú kí n dẹ máa gbọ́rin. Èmi máa ń lọ sí bar tàbí lounge láti lọ ra beer kí n dẹ máa chill. Eléèni èmi fi máa ń ṣe ìgbádùn. Tí n bá dé ni ọ̀rẹ́ tí mo máa pe ọ̀rẹ́bìnrin tàbí ọ̀rẹ́kùnrin náà, mo máa fẹ́ràn kí n máa pe wọn lọ sí bar. So, ó lè wà very fun torí kò dára kí ènìyàn nìkan máa lọ sí bar. Ó máa wà very boring gan. So, èmi like kí kí kí n máa pe àwọn ọ̀rẹ́ mi ká jọ lọ sí bar. So, a máa le ní good time, a máa sọ̀rọ̀, a ti máa ṣeré dáadáa. Eyí ni èmi fi máa ń ṣe ìgbádùn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Tí n bá ti raye, èmi fẹ́ràn kí a máa lọ ní ọjọ́ Sundays.

Ìbéèrè yìí ó sọ wípé inú oṣù wo ni a bí ọ? Èmi fẹ́ràn láti dáhùn irú ìbéèrè báyìí gan. Oṣù tí wón bí mi ni ó jẹ́ oṣù October, ìyẹn ni oṣù kẹwàá. Tenth month of two thousand. Oṣù kẹwàá ní ọdún two thousand. Èmi jẹ́ ẹni tó fẹ́ràn pé wón bí mi ní oṣù October gan. Mo like kin máa ṣe ọjọ́ ìbí mi ní October nítorí pé ó jẹ́ ìgbà tí èèyàn máa ti pa owó gan throughout the year so owó máa wà láti fi lè ṣe birthday gan. Èmi dé fẹ́ràn àwọn tó ní ọjọ́ ìbí wọn ní October. So èmi jẹ́ ọmọ October. Èmi dẹ̀, Inu mi dẹ́ dùn láti jẹ́ ọmọ tí wón bí ní oṣù October.

Ìbéere yìí ni ó béèrè pé ìgbà mélòó ni mo máa ń wo ojú àwòrán lójúmọ́? Ojú àwòrán tí a ń pè ní tẹlifíṣànù ní èdè òyìnbó, ó jẹ́ nǹkan tí àwọn èèyàn máa ń wò láti fún ojú ní oúnjẹ gan. Tẹlifíṣàn tí wọ́n ń pè ní ojú àwòrán, òhun ni wọn fí máa ń show àwọn news, sports, fíìmù àti gbogbo ǹkan gbogbo ní àgbáyé. Èmi máa ń wo ojú àwòrán ní ìgbà tí mo wà ní kékeré, but níìsín báyìí ó, tí àgbà tí ń dé kò sí àkókò rárá fún láti máa wo ojú àwòrán mọ́. Tẹlifíṣàn tí wọ́n ń pè ní ojú àwòrán, òhun ni wọn fí máa ń show àwọn news, sports, fíìmù àti gbogbo ǹkan gbogbo ní àgbáyé. Fóònù àti laptop nìkan ni electronics tí ó ti mọ̀ mi lára àti ìgbà tí mo ti wọ yunifásítì. Nítorí eléyìí, n kò kí ń wo ojú àwòrán rárá mọ́ lójúmọ́. Even subscription tí wọ́n ń pè ní GoTv kò sí lórí tẹlifíṣàn, so nítorí náà kò sí program kankan tí mo lè wò ní ojú àwòrán. Nítorí náà, n kò kí ń wo ojú àwòrán mọ́ torí kò sí ààyè iṣẹ́ ni ó kàn láti ṣe báyìí.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni mo ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Tí èmi bá fẹ́ lọ ra nǹkan ní ọjà, èmi máa ti mọ ǹkan kan ní pàtó tí mo fẹ́ lọ rà ní ọjà. Mo ti máa ń ṣe planning lẹ́ẹ̀ tí ó dára. Adequate planning yẹn gangan òhun ni ó ṣe kókó tí ó ní ìwúlò jùlọ tí ó lè jẹ́ kí ọjà kí ó dára. So nípa èyí tí èmi bá fẹ́ ṣe ètò ọjà lílọ tàbí ọjà rírà, ṣo èmi ti máa ń ní planning list gbogbo ǹkan tí mo máa rà. So kò ní jẹ́ wípé mo máa wà confused tí n bá ti dé ọjà nípa ǹkan tí mo ó rà. So nítorí èyí, eléyìí ni èmi fi máa ń ṣe àmójútó kí ọjà mi kó lè dára dáadáa. Ni báyìí èmi ti dáhùn ìbéèrè tí ó béèrè wípé, báwo ni mo ṣe máa ń rí dájú pé ọjà mi ó dára?

Ìbéèrè yìí ó sọ wípé ṣe mo mọ ìtumọ̀ orúkọ mi? Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni o, orúkọ mi ni Oluwafemi. Èmi dé mọ ìtumọ̀ orúkọ mi, mo dé mọ ǹkan tí ó fàá tí àwọn òbí mi ṣe fún mi ní orúkọ mi tí ó jẹ́ Oluwafemi. Oluwafemi ni ó túmọ̀ sí pé Olúwa fẹ́ èèyàn, Olúwa fẹ́ jẹ́ kí n wá sí ayé yìí torí ẹ ni àwọn òbí mi ṣe fún mi ní Oluwafemi. Oluwafemi jẹ́ orúkọ tí ó wà very common and very rampant ní, ní ilẹ̀ wa, ní ilẹ̀ Yorùbá. Oluwafemi ni ó túmọ̀ sí pé Olúwa jẹ́ kí, Olúwa fẹ́ jẹ́ kí n wà ní ayé yìí. Nípa Olúwa, òun ni mo ṣe wà ní ayé yìí. Èmi rò pé, ìtumọ̀ orúkọ mi nìyẹn nítorí ẹ ni àwọn òbí mi ṣe fún mi ní Oluwafemi.

Ìbéèrè yí ni o sọ wípé ṣe o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Kíkọ ìwé pẹ̀lú ọwọ́ ni ó jẹ́ ǹkan ẹ̀yìn tí a lè pè ni old school. Kíkọ ìwé pẹ̀lú ọwọ́ ó jẹ́ ǹkan tí èmi ti ṣe dáadáa, ṣùgbọ́n ò ní secondary school àti ní university level òun ni mo ti kọ ìwé pẹ̀lú ọwọ́. Nísìn báyìí tí mo ti jẹ́ òṣìṣẹ́ tí à ń pè ní working class, èmi kò kí ń kọ ìwé mọ́ pẹ̀lú ọwọ́. Áàpù kan tó wà lórí iPhone tí à ń pè ní notes, òun ni èmi fi máa ń ṣe àkọsílẹ̀ ǹkan tí mo bá fẹ́ kọ. Notes ó wà very useful nítorí pé orí electronic device ni ó wà. Kò sí ǹkankan tí ó máa ṣe. Tí èèyàn bá kọ ìwé pẹ̀lú ọwọ́, ìwé yẹn lè sọnù tàbí kí ǹkankan ṣe. Ṣùgbọ́n oh, ǹkan tí èèyàn kọ sí orí notes tí ó wà ní orí fóònù èèyàn, kò sí ǹkankan kan tó máa ṣe. Nítorí náà, èmi máa ń lo notes, áàpù tó wà lórí iPhone, òun ni èmi fi máa ń kọ gbogbo ǹkan tí mo bá fẹ́ kọ sílẹ̀. Ǹkan tí mo bá tí bí password fún gbogbo àwọn social media mi bíi Instagram, Snapchat àti Twitter, òun ni èmi ti kọ sílẹ̀ ní orí notes app kí mà bá lè máa gbàgbé. Èmi ti kọ different things náà sí orí notes app. Notes app ni ó jẹ́ áàpù tó wà very useful gan fún kíkọ ìwé. Kò sí pé èèyàn gbọdọ̀ kọ ọ́ mọ́.

Ìbéèrè yìí ni o sọ pé, ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni o, èmi jẹ́ èèyàn kan tí ó jẹ́ very popular person ní àdúgbò mi. Èmi mọ àwọn ará àdúgbò mi dáadáa gan ni. Wọ́n mọ̀ mí tiletile, èmi náà dẹ̀ mọ̀ wọ́n náà tiletile. Ó jẹ́ nǹkan tó dára gan-an ni kí èèyàn máa mọ ara àdúgbò rẹ̀. Kò da kí èèyàn máa wà ní one man alone. Ó da kí èèyàn máa wà mọ àwọn ara àdúgbò rẹ̀ dáadáa, nítorí pé èèyàn lè ṣelọ́ ìrànlọ́wọ́ ní ọjọ́ àìmọ́. Ọjọ́ àìmọ́ yìí torí ẹ ni ó ṣe dára kí èèyàn máa mọ àwọn aládùúgbò rẹ̀ dáadáa. Èmi mọ àwọn ará àdúgbò mi dáadáa, àwọn náà dẹ̀ mọ̀ mí tiletile. Àwọn tó jẹ́ Kristẹni àti àwọn tó jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí, gbogbo wọn ni èmi mọ̀ dáadáa. Ni ìgbà festive, bóyá ìgbà Kérésì tàbí ìgbà iléyá, a jọ máa ń pín oúnjẹ àti drinks ni fún ara wa. So a máa balè show love. Èyí jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ máa ń mú ìdàgbàsókè náà wá sí àdúgbò tí èèyàn bá wà. Àdúgbò tí ìfẹ́ àti ìrọ́pò tí ó bá fi lè wà níbẹ̀. Ìdàgbàsókè àti ohun rere oun ni yóò máa wáyé ní àdúgbò náà. Nítorí eléyìí, èmi jẹ́ èèyàn kan tí ó mọ àwọn aládùúgbò mi dáradára. Mo jẹ́ kó mọ̀ pé ó dà mí pé mo ti dáhùn sí ìbéèrè yìí dáadáa.

Ìbéèrè yìí ni o sọ wípé, báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Èmi ní tábìlì tí mo fi máa ń ṣiṣẹ́ eléyìí tí àwọn eléyìnbò ń pè ní working table. Tábìlì mi ò wà ní very good height. Tábìlì tí èèyàn fẹ́ fi máa ṣiṣẹ́, ó gbọdọ̀ jẹ́ tábìlì tí height rẹ̀ yóò wà dáradára. Nítorí pé èèyàn gbọdọ̀ wà comfortable tí èèyàn bá ń ṣe iṣẹ́. Tábìlì tí èmi náà fi máa ń ṣiṣẹ́ náà ó ní chair pẹ̀lú rẹ̀. Mo ra tábìlì náà pẹ̀lú chair náà together ni. Tábìlì tí mo fi máa ń ṣiṣẹ́ náà ó ní drawer ihò mẹ́ta tí mo máa ń kó àwọn ìwé sí. Àwọn ìwé tí mo ti lò tipẹ́ àti àwọn files mi tí ó contain gbogbo document mi bíi àwọn certificate tí mo ti gbà ní school. Gbogbo rẹ̀ ni ó wà ní orí, ní inú àwọn drawer ní tábìlì tí mo fi máa ń ṣiṣẹ́. Mo ní tábìlì ìṣiṣẹ́ ní ilé, iyẹn ni mo fi máa ń ṣiṣẹ́ àwọn official work tí n bá fẹ́ ṣe iṣẹ́ ní ilé. Ó dára kí èèyàn ní tábìlì ìṣiṣẹ́ ní ilé, sóda ó máa lè wà comfortable gán.

Ìbéèrè yìí ni o sọ wípé, àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí èmi fún ara mi fẹ́ràn jù ni July/August tí àwọn olóyìnbò máa ń pè ní summer. July/August ó jẹ́ àkókò gan tí èmi nífẹ̀ẹ́ rẹ̀ gan an. Èmi ní àwọn ìdí tí èmi ṣe nífẹ̀ẹ́ July yìí nínú ọdún, èmi ó dẹ̀ ṣàlàyé wọn. Àkọ́kọ́ ni pé July/August jẹ́ ìgbà nínú ọdún tó jẹ́ wípé èèyàn máa ti ṣiṣẹ́, èèyàn máa ti ní savings díẹ̀ tí èèyàn lè fi le jayé bí i lọ sí bar tàbí lọ sí restaurant. Èmi fẹ́ràn July/August nítorí pé owó máa ti wà ní ọwọ́ èèyàn ní àkókò ọdún báyìí láti fi ṣe àwọn nǹkan kan tàbí ìkejì. Ìkejì ni pé time summer tó jẹ́ July/August yìí, òun ni social activities máa ń wà dáadáa bí i show àti àwọn entertainment. Time yìí ni àwọn activities ó máa ń wà dáadáa torí ẹ ni èmi náà ṣe fẹ́ràn July/August. Ìkẹta ni pé July yìí ó jẹ́ àkókò tí èèyàn máa máa plan bóyá project tí èèyàn fẹ́ ṣe kí ọdún tó parí. Ó jẹ́-- èmi rí time yìí sí very crucial time ní ọdún torí ọdún ti lọ èèyàn máa gbé yẹ̀wò nǹkan tó kù ní ọdún àti nǹkan tí èèyàn ti ṣe ní gbogbo ọdún láti January. Torí ìdí èyí ni èmi ṣe fẹ́ràn July/August ní ọdún.

Ìbéere yìí ni ó sọ wípé, ṣe o máa ń ka àwọn àdéhùn dáadáa? Àdéhùn tí àwọn eléèbò máa ń pè ní terms and condition. Óun ni ó jẹ́ ǹkan tó wà very crucial, very, very crucial tí ó yẹ kí èèyàn gbọdọ̀ máa ka kí èèyàn tó fọwọ́ sí anything tí wọ́n bá sọ pé kí èèyàn fi ọwọ́ sí. Èmi máa ń ka àdéhùn dáradára from line to line. Óun ni èmi máa ń farabalẹ̀ ka àdéhùn kí n tó fọwọ́ sí. Àwọn eléèyinbò máa ń pè ní tick the read terms carefully. Èmi máa ń ka àdéhùn terms and condition dáadáa kí n tó fọwọ́ sí, kí n tó sign. Ẹ̀yàn gbọdọ̀ máa ka àdéhùn dáadáa nítorí pé tí èèyàn kò bá gbọdọ̀ ka àdéhùn, èèyàn lè lọ mistakenly sign ní ǹkan tí èèyàn kíì kí èèyàn sign. Tí èèyàn bá tètè sign, ó ti lọ, èèyàn ò ní lè kà á mọ́. So, ó dára kí èèyàn máa ka àdéhùn dáadáa kí èèyàn tó sign ǹkan kan. Èmi ń jẹ́ ẹni tó máa ń ka àdéhùn dáadáa. Mo ti fi ṣe ìwà mi. So, èmi máa ń ka àdéhùn dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi ni iṣẹ́ construction. Èmi jẹ́ civil engineer tí àwọn Yorùbá lè pè ní abánikọ́lé. Site de ni èmi de lọ ti máa ń ṣiṣẹ́. Site tí èmi dẹ̀ ti fẹ́ lọ ṣiṣẹ́, ó máa n vary from location to location tí client wa ti ń kọ́ ilé. Tí èmi bá fẹ́ lọ sí ibi iṣẹ́, èmi máa ń gun ọ̀kadà àti káàbù pẹ̀lú kẹ̀kẹ́ náà. Tí bá ń lọ ní àárọ̀, mo máa gun ọ̀kadà ní ẹ̀ẹ̀mejì, mo díẹ̀ máa gbé káàbù mọ́tò náà ní ẹ̀ẹ̀mejì. Tí n bá dé ń bọ̀ náà ní, à, ní ìrọ̀lẹ́ ní àti site wá sí ilé, èmi máa gun ọ̀kadà náà ní ẹ̀ẹ̀mejì, mo díẹ̀ máa gun kẹ̀kẹ́ ẹyọkan àti káàbù ẹyọkan tàbí kí n gbé káàbù méjì fí lọ sí ibi iṣẹ́. Ó jẹ́ ǹkan tí a ti mọ́ ẹni lára tí èèyàn bá ti lọ ní various time. So nítorí náà, ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ kò ní jẹ́ ǹkan tí a máa ro mí lójú mọ́, nítorí pé èmi máa ti wà used to it. Elé yìí ni mo ṣe máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́.

Ìbéèrè yìí ni ó sọ wípé, kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Òní ni ọjọ́ àkọ́kọ́ èyí Monday ní ọ̀sẹ̀ yìí. Ètò mi ni pé èmi fẹ́ visiti new restaurant kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí ní ibi díẹ̀ ní ibi tí mò ń gbé. Weekend ni ó wà fún kí a má ṣe fàájì tí owó rẹ̀ bá wà. Ní ọ̀sẹ̀ yìí, èmi n plan láti visiti new restaurant kan. Mo dẹ̀ fẹ́ ṣán àwọn oko náà. Èmi plan náà láti ṣe environmental ní ìparí ọ̀sẹ̀ yìí. Àwọn oko tó wà ní compound ilé tí mò ń gbé, ó ti kún fún ìgbà díẹ̀. Èmi máa ń fín, èmi dẹ̀ máa ń ṣan torí kí oko má wà ní ilé kò da torí àwọn reptile bí ejò. So nítorí náà ní ìparí ọ̀sẹ̀ yìí, èmi plan láti ṣe àwọn ǹkan ní ilé máa dẹ̀ tún visiti new restaurant náà bí mo ṣe sọ.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Hmm. Ìbéèrè gidi gan-an ńlá ni eléyìí. Èèyàn gbudọ̀ máa tọ́jú ara rẹ̀ ní ìgbà gbogbo torí ìtọ́jú ara, òun ni ó máa ṣe fún ìlera gidi. Ẹni tí kò bá tọ́jú ara rẹ̀, òun fi ìlera ara rẹ̀ ṣeré ni, tí kò dẹ̀ dá. Èmi máa ń tọ́jú ara mi dáradára nípa àwọn nǹkan tí ó pọ̀. Àkọ́kọ́, oúnjẹ tí mò ń jẹ. Oúnjẹ ó ṣe kókó gan-an fún ara. Oúnjẹ náà ni ó máa ń fa àwọn nǹkan tí ò dá ní ara bí ààrùn àko. Èmi máa ń make sure pé èmi ń jẹ oúnjẹ tó wà fresh. Èmi máa ń jẹ ẹ̀fọ́, vegetables àti èso. Èso tí àwọn eléyìnbò ń pè ní fruits, ó jẹ́ nǹkan tí ara nílò gidi gan. Èèyàn gbudọ̀ máa jẹ èso ní ìgbààgbà fún ìlera gidi. Ẹ̀kejì, èmi máa ń mu omi tí ó wà very adequate. Àwọn eléyìnbò sọ pé omi ó dáa gan-an ni fún ara, fún ìlera kidney. Èmi máa ń mu omi ní ìgbààgbà. Ní ojoojúmọ́, èmi máa ń mu omi gan-an. So èmi máa lè wà hydrated fún good kidney health mi. Ẹ̀kẹta náà, èmi máa ń ṣe exercise dáadáa. Exercise ó dára fún ara gan. Ó máa ń mú kí àwọn parts of the body kó wà in good shape. Èmi máa ń ṣe exercise ní àárọ̀ àti ní alaalẹ́. Báyìí ni èmi ṣe máa ń tọ́jú ara mi. So that ara mi ó máa wà in good shape and form. Ẹni tí ó bá tọ́jú ara rẹ̀ dáadáa, òun ni á ní ìlera gidi. Ìlera ó dẹ̀nì jẹ́ nǹkan tí èèyàn gbudọ̀ mú ní nǹkan tó wà ní ọ̀kunkún dùn. Nítorí pé ìlera gidi, òun ni ó ń mú èèyàn gbé ilé ayé dáadáa. Ìlera gidi náà yìí, òun ni á mú èèyàn live long life. Nítorí èyí, èmi máa ń tọ́jú ara mi dáradára so i can-- so mo máa live long life.

Ìbéèrè yìí ni ó sọ pé, kí ni o máa ń ṣe nígbà tí o máa ń dúró de nǹkan? Tí èèyàn bá ń dore dúró de nǹkan, ní tòótọ́ náà ọkàn ẹni kò kí ń balẹ̀. Ṣùgbọ́n èèyàn gbọdọ̀ ní ìfarabalẹ̀ tí ó dára gan-an ni. Èmi á dáhùn ìbéèrè náà, màá bẹ̀rẹ̀ báyìí. Tí èmi bá ń dúró de nǹkan ní àkọ́kọ́ náà, èmi máa ń ní hope, ìyẹn ìgbàgbọ́ pé nǹkan náà á bọ́ sí rere. Ẹ̀yàn gbúdó, èèyàn gbọdọ̀ ní ìgbàgbọ́ pé nǹkan tí èèyàn ń ṣe yẹn yóò bọ́ sí rere. Èmi máa ń ní ìgbàgbọ́, èmi dè ẹ́ máa ń farabalẹ̀ dáadáa. Èmi ní ẹ̀mí sùúrù, èmi máa ń ní sùúrù dáadáa. Nítorí pé sùúrù ó ní èrè gan-an. Áìní sùúrù ó lè fa nǹkan tí kò da. Ẹni tí ò ní sùúrù kò lè dúró de nǹkan. Èmi máa ń ní sùúrù dáadáa tí bá ń dúró de nǹkan, so that nǹkan yẹn ó lè wá sí mi lọ́kàn. Ẹ̀kéjì ni pé tí bá ń dúró de nǹkan, èmi máa ń ní náà ní apá ọ̀kan kan pé tí nǹkan yìí tí kò bá bọ́ sí náà, Ọlọ́run náà ni ó ṣe é. So nǹkan tí èmi máa ń ṣe nìyẹn, tí ń máa ń dúró de nǹkan.

Ìbéèrè yii ni ó sọ wípé, "Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́?" Èmi kò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí ó nílò ìfọkànsí gan-an. Èmi jẹ́ civil engineering-- èmi jẹ́ civil engineer tí mo máa ń supervise ni ní orí site. Construction site ni èmi ti máa ń ṣiṣẹ́. Nítorí náà, èmi kò kí ń ní ààyè fún àti máa gbọ́ ìròyìn or àti máa kọ ìròyìn ní ibi iṣẹ́. Nítorí náà, èmi kò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá, ẹ̀rọ ayárabíàṣá tí àwọn oloyinbo n pè ní telephone Óhun ní ó jẹ́ nǹkan tí ó máa ń ní oríṣiríṣi ìṣòro. Ni at any time in point, òhun ni ìṣòro kan ó lè wáyé lórí ẹ̀rọ ayárabíàṣá phone. Tí èmi bá fẹ́ yanjú ìṣòro kan, nǹkan àkọ́kọ́ tí èmi máa ń ṣe ni, òhun ni láti lọ search ní orí ẹ̀rọ ayé tí wọ́n pè ní internet. Èmi máa search ní orí Google nípa ìṣòro yẹn gangan tí ó ń ṣe ẹ̀rọ ayára bí àṣá mi. Tí mo bá ti search, èmi máa wá gẹ́tì informations nípa nǹkan tí ó ṣe fún mi. Tí mo bá ti gẹ́tì informations yìí tán, tí n bá rí pé nǹkan tí èmi fúnra mí lè ṣe ni, n ó ṣe é. Tí n bá dẹ́ ẹ rí pé nǹkan tí mo gbọdọ̀ lọ fún àwọn tó máa ń tún phone ṣe, èmi yóò máa, èmi yóò lọ fún àwọn tó ń tún phone ṣe. Bá, báyìí ni èmi ṣe máa ń yanjú ìṣòro tó bá ẹ̀rọ ayárabíàṣá mi.

Ìbéèrè yìí ni ó sọ wípé, irú fóònù, foonu alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká tí èmi ń lò òun ni iPhone ni. iPhone ó jẹ́ fóònù tí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní sẹ́ńtúrì tí àwa yí. iPhone ni ó ti di fóònù tí ó wà very pọ́púlar gan ní àgbálá ayé títí dé USA, UK àti àwọn developed countries. iPhone ni èmi máa ń lò. Èmi ń lò iPhone nítorí pé, system ẹ ó máa ń yára láti tẹ̀, yàtọ̀ sí àwọn Android. Android ó máa ń slow díẹ̀, ṣùgbọ́n iPhone tí èmi ń lò, ó ní system tí ó máa ń yára gan láti tẹ̀, kò dẹ̀ kí ń slow. Nítorí èyí ni èmi ṣe ń lò iPhone.

Ìbéèrè yìí ni o sọ pé, báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Tí èmi bá fẹ́ pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́, èmi máa ń ṣe agbára mi láti tètè wípé èmi dá owó tí ó ṣe dáadáa nínú ìpín owó tí a fẹ́ pín. Ìgbà mì gan tí èmi bá ní owó lọ́wọ́, èmi lè san owó nǹkan tí a rà. Láì jé wípé èmi máa sọ wípé kí wọ́n dá owó. Báyìí ni èmi ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n tí a bá fẹ́ pín owó, a máa ń pín sí ọ̀nà tí ó wà equal. Kò kò ni jẹ́ wípé èèyàn kan san idà tí ó pọ̀ ju èèyàn kẹ́jì lọ.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe o ní ìwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni o, tí èmi bá ń jẹun, èmi ní ìwà tí ó dára tí àwọn eléyinbo ń pè ní good table manners. Èmi ní ìwà tí ó dára gan tí èmi bá ń jẹun. Èmi kò kín ń sọ̀rọ̀, èmi máa ń tẹ̀lé table manners tí wọ́n kọ́ wa ní ilé ìwé secondary school. Èmi máa ń tẹ̀lé dáadáa. Nítorí náà, èmi ní ìwà dáadáa tí èmi bá ń jẹun. Èmi kò kín ń sọ̀rọ̀, èmi kò kín ń pariwo, èmi gbọdọ̀ ní omi ní ẹ̀gbẹ́ mi tí èmi náà bá fẹ́ jẹun.

Ìbéèrè yìí ni o sọ wípé, ṣe o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni o, èmi ní àwọn aṣọ òtútù tí ó pọ̀ gan. Àwọn eléyìnbo ṣe aṣọ kan tí à ń pè ní hu, hoodie àti sweater. Wọ́n ṣe pẹ̀lú material tí ó tìkì gan tí ó lè, wọ́n ṣe pẹ̀lú material tí ó lè borí òtútù. Èmi ní hoodie tí ó pọ̀ gan tí èmi máa ń wọ̀ ní ìgbà òtútù, ní alẹ́ tàbí ní àárọ̀ kùtùkùtù. Èmi máa ń wọ àwọn hoodie yìí náà ní ìgbà òjò àti ní ìgbà ọyẹ́. Ìgbà òjò àti ní ìgbà ọyẹ́ náà ni òtútù máa ń mú. Èmi ní aṣọ òtútù tí ó pọ̀ gan tí èmi máa ń wọ̀

Ìbéèrè ni o sọ wípé ṣe o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn àlọ́ apanilẹ́rìn gan-an. Àwọn àlọ́ apanilẹ́rìn ni ó wà fún kí ènìyàn máa rẹ́rìn, kí ènìyàn má ṣe wà ní mood tí kò da. Èmi fẹ́ràn kí n máa gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn so that ó máa le increase mood mi. Èmi máa ń gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn gan-an nítorí pé ó dára fún mood. Èmi like kí mood mi kó máa wà ní dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ pé, ṣe o máa ń gba àwọn ìmelì àìròló? Bẹ́ẹ̀ni o, èmi máa ń gba àwọn ìmelì àìwulo ni ọ̀pọ̀lọpọ̀ gan an. Èmi máa ń gba ìmelì àìwuló ni ọwọ́ báǹkì àti ọwọ́ different places tí mo ti apply ní online. Àwọn ibi tí èèyàn tí apply fún nǹkan ní online, wò ni wọ́n máa ń rí ìmelì èèyàn. Àwọn yìí ni wọ́n de máa ń send ìmelì àìwuló káàkaa kiri. Àwọn kan náà tó máa ń jẹ́ bí junk tàbí spam, àwọn náà ó wà ní ara ìmelì àìwuló tí èmi máa ń gba. Èmi máa ń gba ìmelì àìwuló tí ó pọ̀ gan an. Ẹ̀kọ́ ìgbà mí, èmi máa ń delete wọ́n. Èmi bẹ́ẹ̀ máa ń ṣe unsubscribe. Unsubscribe náà kó máa ń wúlò torí ìmelì àìwuló kò da kó máa wà ní orí fóònù.

Ìbéèrè yi ni ò sọ wípé, "ìyàrá wò nínú ilé rẹ ni o fẹ́ràn jù?" Ìyàrá tí èmi fẹ́ràn jù n nu, í-inú ilé mi ni òun ni i-i-i-i-i-ìyàrá àgbà tí àwọn eyìnbó máa n pè ní master bedroom. Èmi fẹ́ràn master bedroom gan-an nítorí pé ó ní ààyè dáadáa. Ààyè ni master bedroom òun ni èmi ṣe fẹ́ràn rẹ̀. Master bedroom ni èmi fẹ́ràn jù.

Ìbéèrè yìí ni o sọ wípé, ṣe o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni o, èmi jẹ́ ọmọ ọkùnrin tí ó ní irungbọ̀n gan an. Irungbọ̀n ni ó máa ń wáyé ní fún ọmọ ọkùnrin due to genes. Àwọn ti eleyinbo máa ń pè ní gene. Ǹkan tí bàbá èèyàn bá gbé, oun nan ni èèyàn máa gbé. Èmi ní tirungbọ̀n tí ó pọ̀ gan. Èmi dẹ́ jẹ́ eyàn kan tó fẹ́ràn tirungbọ̀n gan. Nítorí náà ni èmi ṣe ń kipu tirungbọ̀n mi, èmi ò fá.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe ó máa ń kọ ǹkan ni lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni o, èmi jẹ́ èèyàn kan tí ó máa ń lo Íńtánẹ́ẹ̀tì gan an ní ojoojúmọ́. Ojoojúmọ́ ni èmi máa ń lo Íńtánẹ́ẹ̀tì, èmi dé máa ń kọ ǹkan ọ̀pọ̀lọpọ̀ kan pọ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì. Èmi máa ń lo Google láti fi search fún àwọn ǹkan tí èmi kò mọ̀ tí èmi dẹ̀ fẹ́ mọ̀. Èmi máa ń lo Google láti search fún. Èmi náà máa ń lo Twitter láti search fún àwọn newsì tí ǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àgbáyé, èmi máa ń lo Íńtánẹ́ẹ̀tì gan an ni.

Ìbéèrè yí ni ó béèrè wípé, àkókò mélòó ni o máa ń lọ sùn? Èmi máa ń tí èmi bá wà ní ilé, ìgbà mìíràn wà tí pé èmi máa ń sùn ní ọ̀sán. Tí èmi bá ti sùn ní ọ̀sán, èmi kò kí ń sùn ní alẹ́ fún àkókò tó pọ̀. Ṣùgbọ́n o, tí èmi kò bá sùn ní ọ̀sán ráárá, èmi máa ń sùn fún àkókò tó pọ̀ gan an ní alẹ́. Èmi lè sùn fún wákátì mẹ́fà tàbí wákátì méje ní alẹ́. Ìgbà yẹn ni èmi fi máa ń sùn.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe o máa ń ṣe ìmódújùwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni o, èmi máa ń ṣe ìmúdójùwọ́n software mi. Ìmúdójùwọ́n tí àwọn t’eléyìnbó ń pè ní update, òun ni èmi máa ń ṣe fún àwọn software tí ó wà ní orí fóònù mi. Èèyàn-án gbudọ̀ máa ṣe update fún àwọn softwares tí ó wà ní orí fóònù, so that àwọn software o máa baà lè máa ṣiṣẹ́ dáadáa. Àwọn tó ṣe software yìí, wọ́n máa ń fi updati síi ní gbogbo ìgbà. Èèyàn ò gbọdọ̀ máa ṣe ìmúdójùwọ̀n sọftíwẹ́ẹ̀ tó wà ní orí fóònù èèyàn, so that èèyàn má lè máa rí sọftíwẹ́ẹ̀ lò dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ wípé, nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ó ti pẹ́ gan an tí èmi ti lọ rí dókítà fún àìlera tàbí nǹkan kan tí ó ń ṣe mí. Èmi jẹ́ ènìyàn kan tí ó jẹ́ pé nfunfun, nfunfun ní àìlera ní ara, ní ara rárá báyẹn. Nítorí náà, èmi kò kí ń lọ rí dókítà rárá. Èmi jẹ́ ènìyàn kan tí ó máà, máa kóso ìlera ara mi dáradára. Nítorí náà, èmi kò ní ìdí kan ní pàtó ní àti lọ rí dókítà. Èmi kò kí ń lọ rí dókítà rárá. Ó ti pẹ́ gan an tí èmi ti lọ rí dókítà.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe ó máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Èmi jẹ èèyàn kan tí mi ò fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀. Èmi kò kí ń jẹun nínú ọkọ̀ nítorí pé oúnjẹ ó máa ń fa ìdọ̀tí nínú ọkọ̀ àti wípé tí èèyàn bá jẹun nínú ọkọ̀, awon particles oúnjẹ yẹn ó lè jábọ́ sínú ọkọ̀. Èyí máa fa okùn fún rát, eku láti wọnú ọkọ̀ ó de lè jẹ seat. Nítorí náà, èmi kò fẹ́ràn kí máa jẹun rárára nínú ọkọ̀ mi.

Ìbéèrè yìí ni ó sọ wípé, "ṣé o ní aṣọ wíwẹ̀?" Èmi kò ní aṣọ wíwẹ̀ rárá. Aṣọ wíwẹ̀ jẹ́ nǹkan tí èmi kò kílì ní ìfẹ́ sí. Nítorí èyí, èmi kò ní aṣọ wíwẹ̀.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe o fẹ́ràn kí kọrin? Èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn kí máa kọrin dáadáa. Èmi máa ń gbọ́ orin ní ọ̀pọ̀lọpọ̀ gan ní gbogbo ìgbà. Èmi dé ẹ̀ ní àwọn favourite musicians kan tí èmi máa ń gbọ́ orin wọn dáadáa. Èmi fẹ́ràn kí máa kọrin tẹ̀lé àwọn orin tí èmi bá ti mọ̀ dáadáa ní orí mi. Ẹ̀, èmi fẹ́ràn kí máa kọrin gan. Èmi dè ẹ̀jẹ̀ ẹni tó máa kọrin dáadáa sí orin. Èmi fẹ́ràn kí máa kọrin.

Ìbéèrè yìí ni ó sọ wípé, kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èmi ní àwọn èrò dáadáa. Èmi dẹ́ wàá optimistic nípa àwọn iṣẹ́ tí èmi fẹ́ ṣe ní iwájú. Èmi wà optimistic gan-an. Iyẹn túmọ̀ sí pé èmi rò pé àwọn iṣẹ́ tí èmi ní ní iwájú yóò ṣeé ṣe dáadáa. A dẹ́bọ̀ sí successful. Nítorí èyí, òun ni àwọn èrò tí èmi ní fún iṣẹ́ ọjọ́ iwájú.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe o mọ̀ bí a tí ń sè oúnjẹ? Èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn kí n máa sè oúnjẹ gan. Èmi mọ̀ bí a tí ń sè oúnjẹ gan. Èmi dẹ̀ máa ń ṣe oúnjẹ ní gbogbo ìgbà. Èmi máa ń ṣe àwọn special and plenty types of delicacies. Ohun ni èmi máa ń ṣe. Èmi máa ń sè oúnjẹ gan an nítorí pé èmi prefer kí n máa sè oúnjẹ ju kí n máa ra oúnjẹ ní ìta lọ. Sísè oúnjẹ ní ilé ó wà healthy and sometimes náà ó máa wà economical. Èmi máa ń sè oúnjẹ ní gbogbo ìgbà. Èmi máa ń sè ìrẹsì, spaghetti, indomie, ẹ̀fọ́ àti àwọn oúnjẹ tí mo mọ̀ pé èmi lè ṣe. Èmi fẹ́ràn kí n máa sè oúnjẹ gan an. Èmi dẹ̀ máa ń ṣe oúnjẹ ní gbogbo ìgbà. Ohun ni èmi fi máa ń ṣe oúnjẹ.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Tí èmi bá ní ìṣòro kankan tí èmi ń face ní ibi iṣẹ́, èmi máa ń lọ rí àwọn ọ̀gá mi àti àwọn HR láti ríi pé èmi máa ṣàlàyé ìṣòro tí mò ń kojú. Èmi náà ní àwọn ọ̀rẹ́ tí mo máa ń bá sọ̀rọ̀. Èmi máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ ọ̀rọ̀ gan. Tí mo bá ní ìṣòro kankan tí mò ń kojú ní ibi iṣẹ́, èmi á bá àwọn ọ̀rẹ́ mi sọ so that àwọn ọ̀rẹ́ mi wà á le fún mi ní advice nípa bí èmi ṣe le solve ìṣòro yẹn. Èmi fẹ́ràn kí a máa share nǹkan tí ó ń ṣe mí pẹ̀lú àwọn èèyàn. Báyìí ni èmi ṣe máa ń kojú àwọn ìṣòro tí ó ń ṣe mí ní ibi iṣẹ́.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì? Bẹ́ẹ̀ni o. Purotẹ́ẹ̀nì ó jẹ́ èrò ara tí ó dára àti tí ara nílò gan an fún developmenti. Èmi máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì tí ó pọ̀ gan ní ọ̀pọ̀lọpọ̀. Emi máa ń jẹ ẹyin, èmi máa ń mu mílìkì, èmi máa ń mu àwọn yogurt tí ó ní purotẹ́ẹ̀nì gan ní ara tí ó lè ṣe ara mi ní oore. Purotẹ́ẹ̀nì jẹ́ nǹkan tí ó máa ń ṣe ara ní oore gan an. Nítorí náà, èmi máa ń mu ǹkan purotẹ́ẹ̀nì ní ọ̀pọ̀lọpọ̀ gàn. Èmi kò kí ń fi ǹkan purotẹ́ẹ̀nì ṣeré rárárára. Emi fẹ́ràn kí purotẹ́ẹ̀nì kí ó máa pọ̀ gan nínú ǹkan tí èmi máa ń mu ní gbogbogbò ìgbà.

Ìbéèrè yìí ó sọ pé, ṣe mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Èmi fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ yàtọ̀ sí ìmọ̀le ìrọ̀lẹ́. Ìmọ̀le òwúrọ̀ ló máa ń ní ìwúlò dáadáa gan, nítorí ó máa ń tàn dáadáa. Nítorí ìdí èyí, èmi fẹ́ràn ìmọ̀le òwúrọ̀, èmi kò fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́.

Ìbéèrè yìí ni o sọ pé, ṣe mo máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ ni o, èmi jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ láti máa wọ fìlà gidi gan ni. Èmi máa ń wọ fìlà ní gbogbo ìgbà. Èmi ní oríṣiríṣi fìlà tí àwọn eléyìígbò ń pè ní face cap. Èmi máa ń wọ face cap ní gbogbo ìgbà. Èmi máa ń wọ fìlà fún oríṣiríṣi ìdí. Ìkíni, èmi máa ń wọ̀ fún fashion. Fìlà dáa fún kí èèyàn máa wọ̀ lórí aṣọ. Fìlà máa ń bá aṣọ lọ. Ìdí kejì ni pé èmi máa ń wọ fìlà nítorí òòrùn. Fìlà jẹ́ nǹkan tí èèyàn lè wọ̀ láti fi preventi òòrùn. Ni ọjọ́ tí òòrùn bá ràn gan, tí èmi bá fẹ́ jáde, èmi láìkíi kí máa wọ fìlà. So, fìlà yẹn yóò protecti face mi láti òòrùn, kí face mi kó má lè ní sunburn. Èmi láìkíi kí máa wọ fìlà gan.

Ìbéèrè yìí ni o sọ pé, ṣe mo máa ń lọ sí ilé ìjọ́ṣin? Bẹ́ẹ̀ni o, èmi máa ń lọ sí ilé ìjọ́ṣin dáadáa. Èmi jẹ́ ènìyàn kan tó ní ìgbàgbọ́ nínú Krìstẹ́nì, nínú Kristi. Torí pé èmi jẹ́ ènìyàn tó ní ìgbàgbọ́ nínú Kristi, èmi jẹ́ Krìstẹ́nì. Sundays, Sunday, òun ni èmi máa ń lọ sí ilé ìjọsìn. Èmi ò de kí n pa ilé ìjọsìn jẹ. Rárá, rárá. Àti kékeré ni àwọn òbí mi ti sọ pé mà lọ sí ilé ìjọsìn.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Èmi ní àwọn ẹbí tó jẹmọ́ àwọn òbí mi àti ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Èmi máa ń bá mọ́mì mi sọ̀rọ̀ gan ní orí ẹ̀rọ ayélujára fóònù tí àwọn eléyinbó pè ní fóònù. Èmi àti mọ́mì mi a jọ máa ń sọ̀rọ̀ gan lórí fóònù, Adé máa ń pe ara wa náà ní orí fóònù. Mo máa ń bá dàdi mi náà sọ̀rọ̀ ní orí fóònù. Ẹ̀gbọ́n mi àti àbúrò mi náà a jọ máa ń sọ̀rọ̀ dáadáa ní orí ẹ̀rọ ayélujára fóònù, ní orí WhatsApp. A máa ń call, Adé máa ń sí text náà. Ni ìgbà Kérésìmasì náà àti ìgbà kankan náà, a máa ń rí ara wa ní ìgbà tí ó bá wá sí ilé náà.

Ìbéèrè yìí ni o sọ wípé ṣe wifi rẹ yára tó. Bẹ́ẹ̀ni o, wifi tí èmi ń lò ó jẹ́ wifi tí ó yára gan an ni. Network ẹ ó máa ń fast gan. MTN òun ni wifi tí èmi ń lò. MTN ó jẹ́ network kan tí kí í ní sáfísì wọn ó dáa gan, ó dẹ̀ wá stable kò rí bí Glo. MTN ni èmi máa ń lò láti fi máa ń browse ìntanẹ́ẹ̀tì. Network wọn ó dẹ̀ máa ń yára, ó dẹ̀ máa ń wá very fast gan ni. Wifi mi náà ni mo máa ń lò ní ibi iṣẹ́ àti ní alẹ́ tí mo bá fẹ́ streamu ìntanẹ́ẹ̀tì. Èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa streamu ìntanẹ́ẹ̀tì gan. So mo gbọdọ̀ ní wifi tí ó dára gan tí ó máa ma jẹ́ kí ń máa rí nǹkan wò dáradára. Nítorí náà èmi ń lò wifi tí ó yára gan.

Ìbéèrè yìí ni o sọ wípé, "Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí?" Bẹ́ẹ̀ni, èmi ti gun ọkọ̀ ojú omi rí ní ìgbà kékeré mi. Èmi àti dàdi mi pẹ̀lú ẹ̀gbọ́n mi á lọ sí odò kan tí ó wà ní Ìkirè ní Ọ̀ṣun. A lọ rí àbúrò dàdi mi kan. Ibẹ̀ ni a ti lọ wẹ odò. Ibẹ̀ náà dẹ̀ ni mo dẹ̀ ti gun ọkọ̀ ojú omi tí àwọn eléyinbò n pè ní boat. Bóòtì ni eléyìí tí a gùn. Bóòtì yẹn ó wà ní ibi fomi ẹ fún àwọn tó ń lọ bẹ̀ láti máa fi gba ibẹ̀ kọjá. So, ṣáǹsì yẹn ni a dẹ̀ fi wa bóòtì yẹn. Ọjọ́ yẹn ni èmi dè gun ọkọ̀ ojú omi.

Bẹ́ẹ̀ni o, ìbéèrè yìí ó béèrè pé ṣe o wọ aṣọ àkayòrí ní ṣíbí iṣẹ́. Bẹ́ẹ̀ni, èmi wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi. Èmi jẹ́ ènìyàn kan tí ó máa ń mú iṣẹ́ mi dáadáa ní ọ̀kúkún. Èmi máa ń jẹ́ ènìyàn kan tí ó máa ń ṣe iṣẹ́ mi dáadáa. Èmi ò kí ń fi iṣẹ́ mi ṣeré rárára àti rárára. Nítorí náà, èmi wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi. Ọ̀gá mi ó máa ń applaud mi dáadáa pé mo jẹ́ ènìyàn kan tí ó ń mú iṣẹ́ dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ wípé, nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà tí èmi lọ sí ọjà ni ọ̀sẹ̀ tí ó lọ ní ọjọ́ Wednesday. Èmi ń lọ sí ọjà láti lọ ra bàtà tuntun kan tí mo máa wọ̀ lọ sí sáìtì torí èyan gbudọ̀ ra bàtà tí n ó wọ̀ lọ sí sáìtì. Ọjà Challenge ní ìlú Ìbàdàn, òun ni èmi ti lọ ra bàtà náà. Bàtà náà ni èmi lọ rà ní ọjà. Ọjọ́ yẹn ni èmi lọ sí ọjà kẹ́yìn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Ìbéèrè yìí ni ó ń bèèrè pé ọdún wo ni mo fẹ́ràn jù. Àjọ̀dún tí èmi fẹ́ràn jù ni ọdún Kérésìmesì tí àwa Kristẹni tí a máa ń ṣe. Èmi fẹ́ràn Kérésìmesì gan-an ni ọ̀pọ̀lọpọ̀ torí pé ó máa ń wáyé ní, ní end of the year, ní èyin ọdún, ní gbogbo ọdún. Kérésìmesì ni ó jẹ́ ọdún tó, tí ó wà fún láti máa ṣe ẹ̀bùn kí a de máa fi ìfẹ́ hàn sí ẹni kejì wa. Nítorí ẹ ni èmi ṣe fẹ́ràn ọdún Kérésìmesì gan-an.

Ìbéèrè yìí ni ó sọ pé ṣé, ṣé o ti rìn pẹ̀lú ọkọ ojú irin rín? Bẹ́ẹ̀ ni, ọkọ̀ ojú irin tí àwọn eléèbó pè ní train, òun ni èmi ti fi rìn rín. Mo ti fi ọkọ̀ ojú irin rìn láti ìlú Abẹ́òkúta sí ìlú Ìbàdàn ní ìgbà tí mò ń ṣe àgùnbánirọ̀ NYSC mi. Ọkọ̀ ojú irin ni ó jẹ́ ìrìn tí ó wà very, very safe and good. Ó jẹ́ ìrìn tí ó wà láìsí ewu rárá. Àkókò díẹ̀ dẹ̀ni, ó wà very safe ju ojú irin lọ.

Ìbéèrè yìí ni ó sọ pé, ṣe mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni o, èmi fẹ́ràn oúnjẹ tó ní ata gan-an ni. Èmi fẹ́ràn kí oúnjẹ tí mo bá fẹ́ sè kí fún máa wà spicy yẹn tí à ń pè ní kí fún máa ní ata gan-an ni. Kódà bó jẹ mọ́ índómì àti tí bá fẹ́ dín ẹyin, èmi fẹ́ràn kí oúnjẹ mi kí fún máa ní ata, bọ̀ kò kí n ṣe pé kí ata náà kí fún pọ̀ ní àpapọ̀ ju o, ṣùgbọ́n èmi fẹ́ràn kí oúnjẹ mi kí fún máa ní ata dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ pé, ṣe mo ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá o, èmi kò ti lé ẹni kankan rí ní ibi iṣẹ́ mi rí. Èmi jẹ́ ẹnìkan tí ó wà very understanding gan. Tí òṣìṣẹ́ mi bá ṣe nǹkan tí kò dára, èmi máa pè é láti jẹ́ ká sọ̀rọ̀. So èmi náà mo máa le mọ ibi tí ó kù díẹ̀ ká tò ó. Èmi kò fẹ́ràn kí a máa lé ẹni kan ní kúrò ní iṣẹ́ torí kò rọrùn láti rí iṣẹ́. Èmi fẹ́ràn àwọn òṣìṣẹ́ mi dáradára, èmi dé fẹ́ràn kí a máa sọ̀rọ̀ dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe ó ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, èmi ní káàdì iṣẹ́ tí àwọn eléyìí ń bọ̀ ń pè ní ID card. Èmi ní káàdì iṣẹ́ fún ìdánimọ̀ pé òṣìṣẹ́ ibi iṣẹ́ yẹn òun ni mí. Nítorí ẹ́ ni èmi ṣe ní káàdì iṣẹ́. Èmi dè máa ń mú káàdì iṣẹ́ mi lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Káàdì, káàdì iṣẹ́ mi máa ń wà ní owọ́ mi ní gbogbo ìgbà ní 247.

Ìbéèrè yìí ni o sọ wípé, báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Èmi ò kí n really ṣe ètò ìdárayá bẹ́ẹ̀. Ètò ìdárayá tí èmi máa ń ṣe ni èmi máa ń workout, èmi máa ń ṣe exercise. Ṣùgbọ́n èmi kò kí ń ṣe sport kankan bóyá bí football tàbí basketball. Èmi kò lè fancy àwọn football àti basketball yẹn dáadáa. Nítorí náà eré ìdárayá tí èmi máa ń ṣe, ọ̀ún nà nìkan ni workout. Èmi máa ń gbé dumbbell ní àárọ̀ àárọ̀ àti alẹ́ tí mo bá ti dé ní àti ibi iṣẹ́. Ìyẹn ni èmi fi máa ń ṣe eré ìdárayá tèmi. Èmi kò kí ń gbá football tàbí play basketball.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń pa àwọn fáìlì rẹ pọ̀? Àh bẹ́ẹ̀ ni o, èmi máa ń pa àwọn fáìlì mi. Fáìlì tí mo ti ní láti kékeré àti birth certificate mi títí dé fáìlì tí mo ti gbà, òun ni èmi ti pa pọ̀. Fáìlì mi òun ni èmi ti pa pọ̀ pátápátá sí ojú kan. Best thing òun ni pé kí eeyan máa pa àwọn fáìlì rẹ papọ̀. Nítorí pé ẹ̀yàn lè nílò fáìlì, fáìlì, any fáìlì ni anytime. Nítorí náà eyan gbọ́dọ̀ máa kó fáìlì rẹ papọ̀. So tí èèyàn bá fẹ́ lọ mú, ó máa wà very easy and fast láti lọ mú. Nítorí èyí, òun ni èmi ṣe pa gbogbo àwọn fáìlì mi pátápátá, pa pọ̀, òun ni èmi kó papọ̀ sí ojú kan.

Ìbéèrè yìí ni o sọ wípé ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Èmi jẹ́ ènìyàn kan tí mo máa ń lo fóònù mi gan an. Ìgbàagbà òun ni èmi máa ń lo fóònù mi. Mo jẹ́ ènìyàn kan tí ó ní very high screen time. Bí mo ṣe ń wo social media, òun náà ni mò ń wá owó ní ọ̀nà ko náà, ní ọ̀nà kan tàbí ìmíràn ní orí fóònù mi. Èmi máa ń lo fóònù mi gan an. Throughout the whole day òun ni èmi máa ń fi ń lo fóònù mi. Èmi dé è jẹ́ ènìyàn kan tí ó like kí n máa wo social media gan an. Bí èmi ṣe ń wo Twitter, òun náà ni mo ṣe ń wo Instagram. Nítorí eléyìí, òun ni èmi ṣe máa ń lo fóònù mi gan an throughout the whole day.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o jẹ́ ènìyàn kan tí o máa ń jí ní kùtùkùtù. Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn kan tí ó máa ń tètè jí ní àárọ̀ kùtùkùtù bí i ago mẹ́fà. Eléyìí pó ti mọ́ mi lára ní àti kékeré. So brain mi ti already wà wired sí pé kí ń máa jí ní àárọ̀ kùtùkùtù. Èmi máa ń jí ní àárọ̀ kùtùkùtù láti lè lọ sí tọ́ílẹ́ẹ̀tì. Eléyìí pó ti wà ní ara system mi. Nítorí náà, èmi jẹ́ ènìyàn kan tí ó máa ń tètè jí ní àárọ̀ kùtùkùtù. Kódà ìgbà mi tí bá lọ sùn ní very early, mo máa ń jí ní bí i ago márùn-ún àbọ̀ gan-an ní ìgbà mi. Ẹ̀mí jẹ́ ènìyàn kan tí ó máa ń jí ní àárọ̀ kùtùkùtù dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni o, èmi máa ń jẹ oúnjẹ tí ó ti ó dáa gan fún ìlera mi. Ìlera ṣe pàtàkì gan fún ènìyàn. Nítorí náà èèyàn gbudọ̀ máa jẹ oúnjẹ tí ó dáa tí ó dẹ̀ ní èrò tí ó máa ṣe fún ìlera ẹni. Èmi máa ń jẹ protein dáadáa àti èso àti vegetables gbogbo ẹni èmi máa ń jẹ dáadáa. Èmi máa ń make sure pé balance mi wà very diet gan torí balance tí kò bá wà torí diet tí kò bá wà balanced kò da rara. Nítorí náà èmi máa ń jẹ àwọn oúnjẹ tó dáa, àwọn oúnjẹ tó sì ṣèrò dáadáa fún ara mi.

Ìbéèrè yìí ni ó sọ wípé, kí ni o máa ń ṣe ní ìgbà tí òjò bá ń rọ̀? Èmi láìkí, èmi fẹ́ràn kí ní ìgbà tí òjò bá ń rọ̀ nítorí pé ọ̀ọ́dún òjò tó ń rọ̀ ní orí páànù ó dára gan. Nítorí náà èmi fẹ́ràn òjò dáadáa. Tí òjò bá ń rọ̀, èmi máa, èmi máa make sure pé mo lọ ti àwọn window tí ó wà ní gbogbo ilé so that òjò kò ní lè wọ inú ilé. Tí òjò náà bá ń rọ̀, èmi máa láìkí kí n máa ṣe exercise ní inú ilé torí ní ìgbà náà everywhere máa ń wà calm gan, ó dẹ̀ máa ń dára fún exercise nítorí pé kò ní sí oru rárá. Èmi máa ń workout gan tí òjò bá ń rọ̀ nítorí pé ní ìgbà yẹn ni weather máa ń wà very okay gan, kò ní sí oru rárá rárá ní ìgbà òjò.

Ìbéèrè yìí ni ó so wípé, báwo ni mo se máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Èmi máa ń kojú àwọn ìṣòro kọ̀ọ̀kan ní ibi iṣẹ́ ṣùgbọ́n èmi máa ń wá ọ̀nà láti ríi wípé màá kojú rẹ̀. Èmi máa ń bá ọ̀gá mi sọ̀rọ̀ tí èmi bá ní ìṣòro kan tí èmi ń kojú ní ibi iṣẹ́. Èmi máa ń bá àwọn colleagues mi náà sọ̀rọ̀ àti HR náà èmi a bá wọn sọ̀rọ̀ tí èmi bá ní ìṣòro kan tí èmi ń kojú ní ibi iṣẹ́.

Ìbéèrè yìí ni ó sọ wípé wákàtí mélòó ni o má ń ṣiṣẹ́ lójúmọ́? Èmi jẹ́ civil engineer tí ń ṣiṣẹ́ ní orí sáìtì tí a máa ń kọ́lé. Wákàtí mẹ́wàá, èyí tí àwọn ènìyàn èléyìnbò n pè ní ten hours, òun ni èmi fi máa ń wà ní orí sáìtì ní ojoojúmọ́. Ni ọjọ́ tí a bá ní láti ṣe iṣẹ́ ní orí sáìtì, èmi máa ń lo wákátì mẹ́wàá. Tí bá dé ibi iṣẹ́ ní bí i àago mẹ́wàá àárọ̀, èmi á kúrò ní orí sáìtì bí i àago mẹ́fà ìrọ̀lẹ́. Ìyẹn ni ó di pákátì mẹ́wàá. Pákátì mẹ́wàá ni èmi máa ń lò ní ojoojúmọ́ ní ibi iṣẹ́.

Ìbéèrè yìí ni o sọ pé ṣe o máa ń wọ ìborùn? Rárá o, èmi kò kín wọ ìborùn. Èmi jẹ́ ènìyàn kan tí kò kín wọ ìborùn sí orí rárá. Mi fẹ́ràn kí n màá wọ ìborùn rárá.

Ìbéèrè yìí ni ó sọ wípé, Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Iṣẹ́ tí èmi ń ṣe ni iṣẹ́ civil engineer, èyí tí èmi ń nṣe structural engineer under rẹ̀. Èmi fẹ́ kọ́ àwọn software tí wọ́n fi máa ń ṣe design. Ọ̀pọ̀lọpọ̀ design ni ó wà ní structural engineering tí a máa ń ṣe. A máa ń ṣe structural design fún àwọn pillar àti column tí a fi máa ń kọ́ ilé. Nítorí náà, èmi fẹ́ kọ́ àwọn software bí i AutoCAD, STAAD.Pro pẹ̀lú Orion. Eleyi ro yóò ràn mí lọ́wọ́ gan ní ẹnu iṣẹ́ mi. Software yìí á jẹ́ ìrànlọ́wọ́ ganan gidigan fún ẹnu iṣẹ́ mi.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń pa owó pamọ́. Bẹ́ẹ̀ni o, èmi máa ń tọ́jú owó gan mo ma n pamọ́ gan. Èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa tọ́jú owó pamọ́ láti kékeré. Àwọn òbí mi ti fi kọ́ mi pé ó dára kí èyàn má ṣe ìtọ́jú owó rẹ̀. So, nítorí náà ó ti mọ́ mi lára láti máa fi owó pamọ́ láti ìgbà kékeré mi. Oun ló dẹ̀ mọ́ mi lára dàgbà. Báyìí èmi máa ń fi owó pamọ́ gan. Èmi ní bank account tó pọ̀ gan, bí mẹ́ta fún different forms of money tí èmi máa ń ní. Eléyìí yóò ṣe ìrànlọ́wọ́ fún mi láti máa fi owó pamọ́.

Ẹgbẹ́, ìbéèrè yìí ní ó sọ wípé ẹgbẹ́ eré ìdárayá wo ni èmi féràn? Eré ìdárayá tí èmi féràn ju láti máa wò jùlọ ni football, eré àfẹsẹ̀gbá. Èmi féràn láti máa wo England Premier League, líìgì ti ìlú England. Ẹgbẹ́ football tí èmi dè fẹ́ràn jù ni ẹgbẹ́ Manchester United. Èmi ti féràn ẹgbẹ́ Manchester United láti ìgbà tó ti pẹ́. Èmi féràn kí n máa wo bọ́ọ̀lù Manchester United. Èmi dè máa ń ṣe sọ́pọ̀tù fún Manchester United ní gbogbo ìgbà.

Ìbéèrè yìí ni ó sọ wípé, irú kọ̀ǹpútà wò ní o ní? Kọ̀ǹpútà tí èmi ní òhun ni lápútọ̀pù. Kọ̀ǹpútà àgbésí ẹsẹ̀ ní èdè Yorùbá. Èmi fẹ́ràn lápútọ̀pù gan nítorí pé lápútọ̀pù ó wà very durable láti máa gbé kiri. Lápútọ̀pù tí èmi ń lò òhun ni Dell. Dell jẹ́ lápútọ̀pù tí ó wà very durable gan, tí ó dẹ̀ máa ń pẹ́, ó dẹ̀ máa ń last longi. Èmi máa ń fi kọ̀ǹpútà lápútọ̀pù mi ṣe gbogbo ǹkan tí èmi bá fẹ́ ṣe ní orí Íńtánẹ́ẹ̀tì. Èmi fẹ́ràn láti máa ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà mi gan. Kọ̀-- lápútọ̀pù ni èmi ń lò.

Ìbéèrè yìí ni pé, kí ni oúnjẹ tí èmi fẹ́ràn jù? Oúnjẹ tí èmi fẹ́ràn láti máa jẹ jù ni rice àti ata, tí àwọn Yorùbá ń pè ní ìrẹsì. Èmi fẹ́ràn ìrẹsì gan, torí ó jẹ́ oúnjẹ tí ó wà very easy, ó rọrùn gan láti sè, ó dẹ̀ máa ń yára, ó dẹ̀ máa ń kún inú èèyàn dáadáa ni. Èmi fẹ́ràn ìrẹsì gan. A lè ṣe ìrẹsì náà ní ònà mí tí àwọn eléyinbo ń pè ní jollof rice àti fried rice. Ṣùgbọ́n ìrẹsì àti ata ni ó jẹ́ oúnjẹ tí ó wà kọ́mọ́ ju, tí ó dẹ̀ yára láti sè. Èmi fẹ́ràn ìrẹsì àti ata gan.

Ìbéèrè ni ó sọ wípé omi tó máa ń mu l'ojúmọ́ pọ̀ tó? Bẹ́ẹ̀ni èmi fẹ́ràn kí máa mu omi gan-an. Health wise ó dára kí èèyàn máa mu omi. Èmi ti kà ní ọ̀pọ̀lọpọ̀ ibi pé omi mímu ó máa ń ṣe ara ní òrè gan, ó dára fún heart gan. Nítorí náà èmi máa ń mu omi gan. Omi náà ó dára, ó dára fún kidney àti lungs. Nítorí náà omi tí èmi máa ń mu ní ojúmọ́ ó pọ̀ dáadáa. Èmi máa ń mu tó pure water mẹ́jọ, èyí tí àwọn ti lè ń bùn pín ní eight sachet of pure water, òun ni èmi máa ń mu ní ojoojúmọ́. Èmi máa ń make sure pé èmi máa ń mu dáadáa, nítorí pé omi ó dára fún ìlera dáadáa, ó dára fún heart gan àti àwọn organs mìíràn. Torí eléyìí òun ni èmi ṣe máa ń mu omi dáadáa.

Ìbéèrè yìí ni o sọ pé nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Èmi ti ń plan láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun báyìí nítorí pé ẹ̀rọ ayárabíàṣá tí mo ti ń lò yìí, ó ti sú mi torí mo ti ń lò ó fún bí i ọdún mẹ́ta báyìí. Èmi dẹ̀ sì fẹ́ ra tuntun, ṣùgbọ́n owó àti ra ni kò tíì sí báyìí. Èmi ṣì ń wá owó tí màá gather and save láti rí pé mo máa le ra ẹ̀rọ ayárabíàṣá tí ó wù mí lò gangan ni. Èyí ni kò tíì mú mi ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ṣùgbọ́n tí n bá ti rí owó náà tí èmi ń wá, èmi yóò ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Ìbéèrè yìí ni o sọ pé ṣe owó tí ò ń gbà dára tó? Anyways, owó tí mò ń gbà kò dára tó. Ṣùgbọ́n èmi ń wá different ways láti rí i pé mo máa ma pa owó. Èmi máa ń lo íńtánẹ́ẹ̀tì láti wá different means láti pa owó. Nítorí pé owó tí mò ń gbà kò tó mi láti máa ṣe nǹkan. Economy ìlú tí mo wà báyìí ó wà on the high side. Nítorí náà, mò ń wá various means láti rí i pé mo máa ma pa owó dáadáa si.

Ìbéèrè yìí ni o sọ wípé ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò e-mail rẹ. Èmi máa ń wo e-mail mi ní ìgbà gbogbo, nítorí pé e-mail mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gan ni. Application oríṣiríṣi tí èmi ti apply fún bí iṣẹ́ àti àwọn ìtókù, orí e-mail ni wón máa ń send the information sí. Nítorí eléyìí, èmi máa ń wo e-mail mi dáadáa. Bẹ́ẹ̀ náà ni credit alert tí ó máa ń wọlé sí bank náà, orí e-mail mi ni wón máa ń send àwọn alert yìí náà sí. Nítorí eléyìí, èmi máa ń wo e-mail mi dáadáa.

Ìbéèrè yìí ni o sọ wípé ṣe o ní ọkọ̀? Èmi kò tíì ra ọkọ̀ ṣùgbọ́n o, èmi mọ bí mo ṣe máa ń wa ọkọ̀. Èmi ti kọ́ ọkọ̀ wiwá rí ní àti ìgbà kékeré mi ṣùgbọ́n èmi kò tíì ní owó tó láti ra ọkọ̀ ti tèmi fún rara mi. Ṣùgbọ́n èmi plan, èmi dè tí ń rò ó láti ra ọkọ̀ tèmi náà láìpẹ́ kí Olúwa kí ó pèsè fún mi. Èmi náà yóò ra ọkọ̀ tèmi.

Ìbéèrè yìí ni ó sọ wípé àkókò mélòó ni o ṣètò agogo ìdí rẹ. Èmi máa ń jí ní ago mẹ́fà àárọ̀ kùtùkùtù. So, nítorí náà èmi má, èmi ti ṣẹ́ti agogo ìjí mi sí ago mẹ́fà àárọ̀. Èmi ti, è, fóònù mi òní tó máa ń jí mi ní àárọ̀ àárọ̀

Ìbéèrè ni o sọ pé ìbò wo ni o fẹ́ràn jù? Ibi tí èmi fẹ́ràn láti máa lọ jù ni supermarket tí àwọn eléèbó ń pè ní supermarket. Èmi fẹ́ràn láti máa lọ sí supermarket nítorí pé èmi máa rí nǹkan titun tí èmi máa shop sí ilé bíi drinks àti àwọn nǹkan ìpanu tí èèyàn lè máa jẹ. Èmi fẹ́ràn kí n máa ra drinks ẹlẹ́yìn dòdò sí inú freezer sí ilé. Nítorí náà ni èmi ṣe fẹ́ràn kí máa lọ sí supermarket ní ìgbà gbogbo. Èmi dè máa ń lọ sí supermarket náà tí ó wà ní àdúgbò mi ní ìgbà gbogbo.

Ìbéèrè yìí ni o sú ó béèrè wípé, báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Èmi ní àwọn ẹlẹgbẹ́ tí mò ń bá ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi. Èmi máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú sùúrù àti pẹ̀lú ìmòye. Eeyán gbùdó máa ní sùúrù àti ìmòye àwọn ẹlẹgbẹ́ tí èèyàn bá fi máa bá ṣiṣẹ́. Só that kò ní sì wàhálà ní ibi iṣẹ́. Sùúrù àti ìmòye, òun ni ó dá kí èèyàn fi máa gbá àwọn ẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́. Èmi máa ń ní sùúrù pẹ̀lú àwọn ẹgbẹ́ mi, èmi dè ẹ máa ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n náà, àwọn náà dè ẹ máa ń gbọ́ ọ̀rọ̀ tèmi náà. Báyìí ni a ṣe máa ń ṣe ní ibi iṣẹ́. Èyí a mú kí àlàáfíà àti ìtẹ̀síwájú kí ó dé bá iṣẹ́ tí à ń ṣe.

Ìbéèrè yìí ni ó sọ pé wakati mélòó ni o máa ń wo ojú ìbòjú lójúmọ́? Èmi máa ń lo pokati láti wo ojú ìbòjú ní ojúmọ́. Èmi máa ń wo ojú ìbòjú ní ojúmọ́.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè tí àwọn eléyinbo ń pè ní lift. Ó ni awọn èèyàn máa ń gùn lọ sí ibi tí o bá gà gan. Èmi ò kí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní inú ẹ̀rọ ìgbésókè. Àwọn ọ̀rẹ́ mi tí a bá jọ gun ẹ̀rọ ìgbésókè, ẹ̀rọ ìgbésókè àwọn ọ̀rẹ́ mi yẹn nìkan ni èmi dẹ̀ máa ń bá sọ̀rọ̀. Èmi kò kí ń bá àwọn àlejò sọ̀rọ̀ ní ẹ̀rọ ìgbésókè.

Ìbéèrè yìí ni ó sọ wípé ìgbà, ní ìgbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Èmi máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo òpin ọ̀sẹ̀ẹ̀sẹ̀, iyẹn ọjọ́ Saturday tá àti ọjọ́ Sunday. Ṣùgbọ́n èmi máa ń gbá surrounding mi ní gbogbo ìgbà. Àràárọ̀ ni èmi máa ń gbá general cleaning tí à ń pè ní ìmọ́tótó, òun ni èmi máa ń ṣe ní òpin ọ̀sẹ̀ẹ̀sẹ̀ nìkan ni èmi máa ń ṣe.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Èmi máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti sùúrù. Nítorí pé ìbára ẹni lò, ìbára ẹni lò ní ibi iṣẹ́, ó nílò sùúrù àti ìfọ̀kànbalẹ̀ kí ìgbẹ́ga kó lè wà ní ibi iṣẹ́ tí èèyàn ń ṣe. Èmi máa ń bá àwọn òṣìṣẹ́ mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí sùúrù àti àlàáfíà. Tí ó bá ṣe nǹkan tí kò dáa ní ibi iṣẹ́, èmi yóò bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ìwà àti ìṣe tí èmi yóò fi bá wọn sọ̀rọ̀ kò ní jẹ́ ǹkan tí ó máa bí wọn nu. Báyìí ni èèyàn ṣe lè jẹ́ adarí tí ó ṣe àti adarí tí àwọn òṣìṣẹ́ yóò fẹ́ràn. Nítorí pé ìbára ẹni lò, òun ni ó jẹ́ ǹkan tí ó wà very important gan ní ibi iṣẹ́ tí èèyàn ti ń ṣiṣẹ́. Èèyàn gbọdọ̀ ní ìbára ẹni lò tó dáa gan pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí èèyàn bá darí àti àwọn òṣìṣẹ́ tí èèyàn bá ṣiṣẹ́.

Ìbéèrè yìí ni ó béèrè pé, "Ṣé o ti ṣìnà ri?" Rárá o, èmi kò ti ṣìnà ri. Èmi jẹ́ ọmọ tí ó gbọ́ ẹ̀kọ́ dáadáa. Èmi, è, èmi dè jẹ́ ọmọ tí ó máa ń gbọ́ràn dáadáa. Nítorí náà, èmi kò ti ṣìnà ri. Mo dẹ̀ gbá adura pé èmi kò fẹ́ ṣìnà. Nítorí pé ìṣìnà kò dáa ní ayé. Ìṣìnà ìjan n ba bá ayé ènìyàn. Nítorí náà èmi kò lè, kò fẹ́ ṣìnà.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni o, èmi jẹ́ èèyàn kan tí ó mọ ijó jó gan ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí èyí, èmi fẹ́ràn kí n máa jó gan. Èmi máa ń jó ní ìgbà gbogbo ìgbà. Tí n bá ti gbọ́ orin tí èmi fẹ́ràn gan, èmi máa ń wà ní orí ẹsẹ̀ mi, èmi á sì máa jó. Èmi fẹ́ràn àti máa jó gan. Ijó náà ó wà bí ẹksasaìsì fún ara, ó dáa fún ara náà. Èmi fẹ́ràn kí n máa jó gan.

Iru orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí èmi fẹ́ràn láti máa gbọ́ ni orin tí wọ́n ń pè ní Afrobeat. Afrobeat jẹ́ orin tí ó wà ní ilẹ̀ adúláwọ̀ ìyí Afíríkà. Afrobeat ó máa ń dùn gan. Èyí dẹ̀ ni èmi de fẹ́ràn láti máa gbọ́. Mo fẹ́ràn láti máa gbọ́ orin rap náà tí àwọn ìlú UK náà máa ń kọ. Afrobeat àti rap, wọ́n ni èmi fẹ́ràn láti máa gbọ́ ní gbogbo ìgbà gbogbo. Èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn orin gan. Nítorí náà, gbogbo ìgbà ni èmi máa ń gbọ́ orin ní inú ilé mi àti ní inú ọkọ̀ mi. Èmi máa ń lo earpod náà láti gbọ́ orin.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, èmi máa ń ra nǹkan ní ori Íńtánẹ́ẹ̀tì, èmi sì fẹ́ràn láti máa ṣe shopping lórí Íńtánẹ́ẹ̀tì gan. Ǹkan tí èèyàn bá rà ní ori Íńtánẹ́ẹ̀tì ní most times ó máa ń wà mó cheaper ju iye tí wọ́n ń tà ní physical lọ. Èmi máa ń lo different platform láti ra nǹkan bíi Jumia, Konga àti Amazon fún ilẹ̀ òkun. Jumia ni èmi fẹ́ràn láti máa ra nǹkan jù. Mo ra ẹ̀rọ ayélujára tuntun ní ọ̀sẹ̀ méjì tó lọ láti orí Jumia tí ó ṣe ori Íńtánẹ́ẹ̀tì. Èmi fẹ́ràn láti máa ra nǹkan gan ni. Ṣé o?

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe eyín máa ń fọ̀ ọ́? Èmi jẹ́ ẹni tí eyín kò kí n fọ̀, ṣùgbọ́n ẹ̀kànkan èmi kò máa ń ní àwọn pain ní ẹnu ni ṣùgbọ́n eyín kò kí n fọ̀ mi. Rárá rárá, èmi kò kí n experience eyín fífọ́.

Ìbéèrè yìí ni o sọ pé, ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí èmi bá wà nínú ọkọ̀, èmi kò kí n bínú nítorí pé public transport ni. Nítorí eléyìí, èmi ò le bínú. Ǹkan tí ó ṣe kókó jùlọ ni pé kí ń dé ibi tí mò ń lọ ní ayọ̀ àti àlàáfíà. Nítorí náà, kò sí ìdí tí èmi ó fi máa bínú. Nítorí èyí, èmi kò kín bínú tí bá wà nínú ọkọ̀ rárá àti rárá o.